Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Oríṣiríṣi podcast ni ó wà lórí YouTube àti orí oríṣiríṣi social media. Àwọn ẹlòmíràn ó máa ṣe podcast lórí ètò ẹ̀kọ́, èmi lórí ètò ìṣèlú, àwọn mìíràn sì máa ń ṣe podcast lórí ètò bí ọ̀rọ̀ ṣe ń lọ. Àwọn mìíràn a máa ṣe podcast lórí ìgbéyàwó. Oríṣiríṣi podcast ni ó wà. Àwọn ẹlòmíràn sì máa ń ṣe podcast lórí yẹ̀yẹ láti dá ẹrín pa àwọn ènìyàn. Nítorí náà oríṣi podcast mo bá-- mo máa ń gbọ́. Ṣùgbọ́n podcast lórí ètò ìṣèlú àti ìgbéyàwó ohun ni mo fẹ́ràn jù nínú gbogbo podcast tí ó wà ní orí YouTube àti orí oríṣiríṣi social media tí a ní.

Oríṣi ọ̀nà méjì ni mo máa ń gburò àwọn oníbàárà mi. Fún àpẹẹrẹ, tí ó bá jẹ́ oníbàárà mi tí ó ti ń bá mi ra ọjà tipẹ́tipẹ́, tó bá sì ṣe pé mi ò sì gburo rẹ̀ fún ọ̀pọ̀ ọjọ́ tàbí ọ̀sẹ̀ tàbí oṣù, tí mo sì ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, mo máa mú ago alágbèéká mi tàbí ẹ̀rọ alágbèéká mi, màá sì gba ní ago, màá pè é láti bèrè àlàáfíà rẹ̀ àti ìdí tí mi ò tíì fi rí i láti ọ̀sẹ̀ púpọ̀ tàbí oṣù púpọ̀. Ọ̀nà yìí ni ọ̀nà àkọ́kọ́ tí mo máa ń gba, gba, gbàá ń gbọ́ ìró àwọn oníbàárà mi. Yàtọ́ sí èyí, tó bá jẹ́ oníbàárà tí mo mọ ilé rẹ̀ ni, mo máa lọ sí ilé rẹ̀, tàbí tó bá tẹ̀jẹ́ ilé ìjọsìn rẹ̀ ni, mo máa lọ síbẹ̀ láti wo àlàáfíà rẹ̀, pé yá dáadáa ni ó wà, tàbí kí n mọ ìdí tí mi ò tíì fi rí oníbàárà mi fún ọjọ́ pípẹ́ tàbí ọ̀sẹ̀ tí ó ti pẹ́. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gba gbọ́ ìró àwọn oníbàárà mi.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gba dárí àwọn òṣìṣẹ́ fún àpẹẹrẹ ní àárín àwọn òṣìṣẹ́ mi ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé gírámà ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A ní òfin bí olùkálùkù ṣe ń ṣiṣẹ́ tí ìjọba ti làkalẹ̀ fún òṣìṣẹ́, àsìkò tí ó yẹ kí olùkálùkù dé àti àsìkò tí ó yẹ kí olùkálùkù lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ láti lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀. Tí o bá sì rí pé àwọn ènìyàn wọ̀nyí wọ̀n o ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe, má ṣi kọ̀wé sí olórí ilé ìwé pé ẹni báyìí àti ẹni báyìí kò tẹ̀lé ìlànà àti òfin ti ilé ìwé yìí. Ṣùgbọ́n kí n tó ṣe èyí, un kọ́kọ́ lọ bá ẹni náà láti bèrè lọ́wọ́ rẹ̀ ìdí tí kò ṣe ṣe ǹkan tí ó tọ́ àti tí ó yẹ. Tí mo bá rí pé ẹni náà kò yí padà, kò sì gbé gbèsà láti dára, kó ṣe dára ju ti tẹ́lẹ̀ lọ, màá wá kọ ìwé sí olórí ilé ìwé kí olórí ilé ìwé kí ó lè bá sọ̀rọ̀ kí ó ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ.

Ní ìgbà tí mo bá ṣe dáradára, tí mo ṣe nǹkan tí ó mú orí ẹni tí ó gbà mí síṣẹ́, tí mo bá mú orí rẹ̀ wù, tàbí tí mo bá ṣe nǹkan tí ó dára fún àwọn alábàáṣiṣẹ́ mi tàbí fún ọ̀rẹ́ mi tí wọ́n sì fẹ́ gbé orí yìnyín fún mi, mo máa gbà tayọ̀tayọ̀. Mo sì máa dá gbogbo ọpẹ́ àti ìrìn yìí padà sí ọ̀dọ̀ Olódùmarè. Nítorí pé òun ni ó fún mi ní ọgbọ́n láti lè ṣe iṣẹ́ náà. Òun ló sì fún mi ní agbára láti lè fi gbogbo agbára mi ṣe iṣẹ́ tí a ti, tí a ti fún mi. Nítorí náà mi ò kí ń jẹ́ kí iyìn kì í jẹ́ pé èmi nìkan ni mo máa gbà. Mo máa darí gbogbo iyìn náà, mo máa dáa rẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Tí ó bá sì ní àwọn ẹlòmíràn tí ó kópa nínú iṣẹ́ tí a jọ ṣe yìí tí ó jásí fúnfún mi ní iyìn lórí iṣẹ́ náà. Màá sì sọ fún àwọn tí ó gbé orí yìn fún mi pé àwọn ẹlòmíràn náà tọ́ sí iyìn tí ẹ gbé fún mi yìí. Nítorí pé kì í ṣe èmi nìkan ni mo ṣe iṣẹ́ náà. Ọ̀nà yìí ni mo máa ń gbà gba èyìn.

Oríṣìíríṣìí oúnjẹ ni mo mọ̀ bí a ti ń ṣe dáadáa. Ṣùgbọ́n oúnjẹ jollof rice, òun ni mo mọ̀ bí a ti ń ṣe dáradára jùlọ. Mo máa ṣàlàyé ní ṣókí ọ̀nà tí a gba ń ṣe jollof rice kí ẹni tí ó bá mọ̀, àbí ẹni tí ó bá fẹ́ mọ bí a ṣe ń ṣe, kí ó ba lè lo ọ̀rọ̀ yìí láti lè sè é. Ní àkọ́kọ́, ó lọ sí ọjà tí o bá ti ní ìrẹsì sílé tàbí tí o bá ní, ó lọ ra ìrẹsì tí ó dára. Lẹ́yìn náà, wà á ra ata, tòmátò, bawa àti tàtàsé. Nígbà tí o bá ra èyí tán, wà á ra àlùbọ́sà, magí, iyọ̀ wà á sì ra bọ́tà náà pẹ̀lú rẹ̀. Nígbà tí o bá ṣe èyí tán, wà á ra ewé tí àwọn olóyinbo ń pè ní bay leaf ni ọ̀do àwọn tí won ń tà nínú ọjà. Nígbà tí o bá ṣe èyí tán, wà bọ́ sí ọ̀do àwọn ẹlẹ́ran àti ọ̀do àwọn ẹlẹ́ja, wà á ra ẹran, wà á sì ra ẹja. Wà á ra curry, wà á ra thyme. Nígbà tí o bá ra àwọn nǹkan wọ̀nyí tán, wà gba ilé rẹ lọ. Nígbà tí o bá sì dé ilé, wà mú ata àti tòmátò àti bawa àti tàtàsé tí o ra, wà kó gbogbo wọn pọ́ wà fọ̀ wọ́n dáradára. Wà á sì lọ sí ilé ibi tí a ti ń lọ ata tàbí tí o bá ní ẹ̀rọ ilotá sílé rẹ, wà á ṣàrí pé o lọ ata yìí mọ́ àlùbọ́sà pẹ̀lú. Nígbà tí o bá ṣe èyí tán, wà bọ́ sí ilé ìdáná rẹ, wà gbé òróró kaná. Nígbà tí o bá gbé òróró kaná tán, wà á sì mú ata tí o ti lọ̀ pọ̀ pẹ̀lú àlùbọ́sà yìí, wà á dà á sí òróró tí o ti gbóná díẹ̀, wà á sì dín. Nígbà tí o bá sì dín, wà á fi magí àti iyọ̀ àti curry àti thyme wà á fi sí inú rẹ̀. Bí o bá ṣe ń ṣe èyí, wà mú ẹran àti ẹja tí o ti sè. Tí ó bá dẹ̀ tí ì ṣe wọ́n, wà kó wọn sínú pọ́ọ̀tù tí o fẹ́ fi sè é, wà á fi curry àti thyme wà á fi sínú rẹ̀ àti magí àti iyọ̀ tí ó máa tó, wà wá fi omi síi, wà á gbé kaná wà á sì jẹ́ kó sè tàbí kí ó bọ̀. Nígbà tí ó bá bọ̀ tán, omi tí o fi bọ̀ yìí wà á yọ kúrò, wà á dà á sínú ata tí o ti dín yìí, wà á sì jẹ́ kí omi náà kí ó hó tàbí kí ó sọ. Wà á fi omi díẹ̀ kun kí ó ba lè tó omi tí o fẹ́ fi ṣe ìrẹsì náà. Nígbà tí o bá ṣe èyí tán, wà á sì tọ wò bóyá iyọ̀ tó tàbí iyọ̀ kì í tó tàbí magí tó tàbí magí kò tó. Tí o bá rí pé àwọn magí àti iyọ̀ tí o fi ṣi, tí o bá rí pé ó tó, kí ni wà ṣe lẹ́yìn yìí? Wà mú ìrẹsì tí o ti rà tàbí ilé tí o ní sílé, wà á fi omi, wà á fi fọ̀ ọ́ dáradára. Nígbà tí o bá fọ̀ ọ́ dáradára tán, wà wá bẹ̀rẹ̀ sí ní wọ́n sí inú ata tí o ti fi omi tí o fi bọ ẹran sí, wà á bẹ̀rẹ̀ sí ní wọ́n sínú rẹ̀. Nígbà tí o bá wọ́n tán, wà wá de wà á jẹ́ kí ó sè fún àsìkò díẹ̀. Nígbà tí o bá ṣi sè tán, wà á wò ó. Nígbà tí ó bá ku díẹ̀ kí omi rẹ̀ gbẹ, wà mú iná ǹkan tí iná tí ó ń dáná tàbí iná tí o fi ń sè, wà á yi sílẹ̀ pátápátá wà á jẹ́ kí iná yẹn kí ó máa jo díẹ̀díẹ̀. Ìdí tí a fi ń ṣe èyí ni pé o ò ní fẹ́ jẹ́ kí jollof rice yìí kí ó jó ní ìsàlẹ̀. Nítorí tí o bá fi iná rẹ̀ sílẹ̀ kí ó máa jó sókè bí i ti ìgbà tí o bẹ̀rẹ̀, jollof rice yìí ó máa jó ní abẹ́ rẹpẹtẹ. kÓ jẹ pé ìlàjì ìrẹsì tí o sè ni ó máa fẹ́ ẹ́ jó tán. Ìdí nìyí tí wà á fi yi iná rẹ̀ sí sàlẹ̀ díẹ̀. Nígbà tí o bá yi iná rẹ̀ sí sàlẹ̀ díẹ̀ tán, ó wà á fi sílẹ̀ kí ó tún sè é fún àsìkò kékeré. Wà wá padà wá láti ro ìrẹsì yìí, wà á ro ó títí omi rẹ̀ yóò fi gbẹ. Báyìí ni a ṣe ń ṣe jollof rice. Ṣùgbọ́n kí n tó gbàgbé, tí o bá ti rí pé ó ti fẹ́ ẹ́ gbẹ tán, wà á mú bay leaf tí o ti ra, wà wá dà á sórí rẹ̀, wà wá ro ó pọ̀. Ọ̀nà báyìí ni a ṣe máa ń ṣe oúnjẹ tí mo ń ṣe dáradára jù lọ, ìyẹn tí wọ́n ń pè ní jollof rice. Àwọn oúnjẹ mìíràn wà tí mo máa ń sè, bí i Mo mọ bí a ṣe ń ṣe iyán, àmàlà àti ewédú, ọbẹ̀ ègúsí tí a fi ewé úgú sí àti oríṣìíríṣìí oúnjẹ bẹ́ẹ̀. Mo mọ bí a ti ń ṣe ẹ̀wà náà ṣùgbọ́n jollof rice ni mo mọ ń sè jù lọ.

Iyán àti ọbẹ̀ ẹ̀gúsí, òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Mo sì le se oúnjẹ náà. Gẹ́gẹ́ bí ọmọ Àkúrẹ́ ní ìpínlẹ̀ Òǹdó ní orílẹ̀ẹ̀dè Nàìjíríà, a fẹ́ràn àti máa jẹ iyán dáradára. Oúnjẹ yìí ó sì jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù. Tí o bá fẹ́ ṣe iyán àti ọbẹ̀ ẹ̀gúsí, oríṣiríṣi ọ̀nà ni o lè ṣe é. Ṣùgbọ́n màá sọ ẹyọ kan, ọ̀nà tí o lè gbà ṣe iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Láàkọ́kọ́ tí o bá ní iṣu sílé rẹ, ó mú iṣu náà wàá bẹ ẹ́, wàá gé sí kéékèèké wàá sì gbé e kaná. Nígbà tí o bá gbé iṣu náà kaná tán, wà á lọ sí ọjà, wà á lọ ra ẹ̀gúsí àti ẹ̀fọ́ úgú àti ẹja àti ẹran bí o bá ṣe ní owó sí. Nígbà tí o bá ṣìdé, ẹja àti ẹran tí o rà yìí, wà á bọ̀ ọ́ pẹ̀lú magí àti iyọ̀ àti kọrí àti táìmù. Nígbà tí o bá ṣì ṣe èyí tán, wà á mú ẹ̀gúsí yìí tí o ti rà, wà á fi sínú abọ́, wà á fi omi díẹ̀ si, wà á si pòópọ̀ títí yí ó fi dì mọ́ra. Nígbà tí o bá ṣe èyí tán, wà á mú epo pupa, wà á gbẹ kaná. Nígbà tí epo pupa yìí tó bá gbóná díẹ̀, wà á mú ẹ̀gúsí tí ó ti pòpọ̀–pòpapọ̀ tí ó sì ti dì yìí, wàá wá fi sínú epo gbígbóná yìí, wà á ṣe bí ẹni tí ó fẹ́ ṣe àkàrà. Nígbà tí o bá si fi sínú rẹ̀ tán, wà á jẹ́ kí ó dín dáradára. Nígbà tí ó bá dín tán, wà á rò ó pọ̀, wàá wá mú ata tí ó ní sílé tí o ti lọ̀, wàá wá dà á sí i. Wàá wá mú omi tí o fi bọ ẹran àti ẹja, wà á dà sí inú ata náà. Wà á fi magí àti iyọ̀ sí, tí o bá jẹ́ ẹni tí ń jẹ magí nítorí kì í ṣe gbogbo ènìyàn ni ó máa ń jẹ magí. Wàá wá fi irú síi, wàá wá de kí ó lè sọpọ̀ kí ó sì lè ṣe dáradára. Lẹ́yìn èyí, wà á gbé odó rẹ síta, wà á fọ̀ ọ́ dáradára. Nígbà tí o bá fọ̀ ọ́ tán, wà á gbé iṣu tí o ti gbé kaná tẹ́lẹ̀ tí ó ti jiná, wà á sì fẹ̀rẹ̀ sí ń fi iṣu náà sínú odó, wà á gun dáradára. Nígbà tí o bá gun tán tí ori yìí mọ́ra tí o fi omi iṣu díẹ̀ si tí wà tún gun, wà á rí mọ́ra títí kí ó fi fẹ́lẹ́ tí ò ní sí kókó kan kànkan nínú rẹ̀ mọ́. Lẹ́yìn èyí tí o bá ti gúnyán èyí tán, wà á sì fi sínú abọ́, wà á ṣe lọ wo ata tí o gbé kaná. Nígbà tí ẹ̀gúsí yìí bá ti ṣe tán, wà á mú ẹran àti ẹja tí o ti bọ̀ tẹ́lẹ̀, wà á kó sínú rẹ̀ wà á yi í mọ́ra, wà á fi omi díẹ̀ ṣe, wà á de. Nígbà tí ó bá sì dé tán tí o rí pé ó ti ṣe, wà á yọ ẹran àti ẹja yìí kúrò. Wà á mú úgú tí o ti rà, wà á fi síi, wà á yi í mọ́ra. Wà á da ẹran yìí àti ẹja yìí padà sínú rẹ̀, wà á de, wà á jẹ́ kí ó sè fún bí iṣẹ́jú kan. Lẹ́yìn náà, ọbẹ̀ náà ti ṣe tán. Báyìí ni a ṣe ń se oúnjẹ tí mo fẹ́ràn jù lọ tí ó jẹ́ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà sí inú ilé mi. Oríṣiríṣi ǹkan ohun ni mo gbìn sí inú ọgbà yìí, mo sì máa sọ wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan. Ni alakọkọ, mo gbìn àwọn ewébẹ̀ rẹpẹtẹ sí inú ọgbà mi bíi ẹ̀fọ́ amúnútutù, ẹ̀fọ́ úgú, ẹ̀fọ́ ìgbàgbá. Mo sì tún gbìn ẹ̀fọ́ sèsè wínwin bí a ṣe máa ń pè ní ìlú Àkúrẹ́ nìyẹn, ṣùgbọ́n òun ni wọ́n ń pè ní water leaf. Bẹ́ẹ̀ ni, eh, àwọn kan tun máa ń pè ní gúre. Bẹ́ẹ̀ ni mo gbìn sí inú ọgbà náà. Èyí, ó máa ń, ó máa ń sì ń ràn mí lọ́wọ́ nígbà tí mo bá fẹ́ se ọbẹ̀. Mi ò nílò láti lọ sí ọjà lọ ra àwọn nǹkan wọ̀nyí nítorí pé ó ti wà nínú ọgbà mi. Yatọ̀ sí ewébẹ̀ tí mo gbìn sínú ọgbà, mo tún ní àwọn nǹkan mìíràn tí bí ata, tomato, shombo tí mo tún gbìn sínú ọgbà yìí. Ó jẹ́ pé nígbà tí ó bá ṣe, tí ó bá sì ní àwọn, ẹ́, tomato rẹ̀ lára tán, mo máa kó, tí mo sì máa lọ̀ ọ́. Lẹ́yìn èyí, mo tún ní àwọn èso nínú ọgbà mi. Ọ̀gẹ̀dẹ̀ wà nbẹ̀ tí mo gbìn, ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ àti ọ̀gẹ̀dẹ̀ ńlá tí a fi ń ṣe dòdò. Méjèèjì ni ó wà nínú ọgbà mi. Lẹ́yìn èyí, mo tún ní àwọn èso mìíràn bíi pọ̀pọ́, bíi pineapple ó wà nínú ọgbà mi nínú, à, ilé mi. À, lẹ́yìn èyí, mo ní máńgò àti, ẹ́, àgbọn sí inú ọgbà tí mo ṣe. Parí parí ẹ̀, mo tún ní àwọn èso mìíràn tí mo gbìn sí inú ọgbà mi láti lè máa jẹ ní ìgbà kúgbà tí ó bá wù mí bíi guava. Ìyẹn náà ó wà nínú ọgbà mi. Nítorí náà, mo ní ọgbà. Ó sì dára láti ní ọgbà ní inú ilé wa.

Yóò tó oṣù kẹrin àbí oṣù karùn-ún sí oṣù kẹfà kí ọjà tuntun kó tó jáde. Mo ń sọ̀rọ̀ nípa ọjà epo pupa, nítorí àsìkò yìí ni òjò máa bẹ̀rẹ̀ sí ní rọ, tí yóò sì rọrùn fún àwọn tí ó ń ṣe epo tí a ń tà láti lè fọ epo wọn, kí epo náà kí ó ṣe pọ̀ rẹpẹtẹ ní àsìkò yìí. Tí òjò kò rọ̀ tí ó jẹ́ àsìkò ọ̀gbẹlẹ̀, ó ṣòro fún àwọn tí ń ṣe epo pupa láti ṣe epo, nítorí pé kò sí omi láti lè fi fọ epo wọn tí ó jẹ́ ọjà ti àwa. Nítorí náà kí ọjà tuntun kó tó jáde, yóò tó oṣù kẹrin sí ìkarùn-ún sí ìkẹfà kí ọjà tuntun kí ó tó lè jáde. Ni àsìkò yìí, ọjà tí a ní ó gbowo lórí púpọ̀ nítorí pé ó ṣòro láti rí àti pé ó ṣòro láti rà. Owó rẹ̀ wọ́n ní àsìkò tí a wà yìí. Ṣùgbọ́n nígbà to máa fi di oṣù karùn-ún sí oṣù kẹfà inú ọdún tí a wà yìí, ẹ́ tí òjò bá ti rọ̀, a ṣè á rọrùn fún wa láti ṣe epo, a ẹ́ nígbà tí a bá sì ṣe tán, ọjà tuntun yóò jáde.

Oríṣi bàtà mẹ́ta òun ni mo máa ń wọ̀. Bí ó bá jẹ́ pé mo lọ sí ibi iṣẹ́, bàtà tí mo máa ń wọ̀ ó yàtọ̀ sí tí mo bá jáde lásán. Bí à mo fẹ́ lọ sí ilé ọ̀rẹ́ mi, tàbí mo fẹ́ lọ sí ilé ijó tàbí ilé tí a tí ń wo fíìmù, ẹ́ bí mo bá fẹ́ jáde, irú òde tí mò ń lọ, òun ni ó máa sọ irú bàtà tí mo máa wọ̀. Lákọ̀ọ̀kọ́, tí ó bá jẹ́ pé ilé iṣẹ́, ẹ́ rí ibi iṣẹ́ mi òun ni mò ń lọ, ẹ́ bàtà aláwọ tí ó máa ń bo ẹsẹ̀ tí àwọn ènìyàn máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́, òun ni mò máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé mo n lọ sí ilé ìjọsìn ni, mi ò kí ń wọ bàtà tí ó máa ń bo ẹsẹ̀ tán, ẹ́ ìyẹn tí wọ́n ń pè ní shoe, mi ò kí ń wọ̀ yẹn. Ẹ́ bàtà tí ó máa ń fún ẹsẹ̀ ní ààyè, ìyẹn tí à ń pè ní sandals, òun ni mo máa ń wọ̀ tí n bá lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mò ń lọ tàbí ilé ijó, ẹ́ mo máa wọ bàtà tí ó rẹwà púpọ̀. Ẹ́ a máa ń pè bàtà náà ní canvas, òun ni mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sí ilé ijó tàbí ibi tí a tí ń wo fíìmù tàbí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Ẹ́ ní àkótan, tí mo bá kàn fẹ́ jáde lásán, bóyá mo fẹ́ rìn síwájú àbí kí mo lọ ra nǹkan ní ìta, mo máa wọ bàtà tí wọ́n ń pè ní slippers, ẹ́ òun ni mo máa wọ̀ ní ì-- ní ìgbà tí mo bá ń lọ sí ọjà tàbí tí mo kàn fẹ́ jáde lásán. Àwọn irú bàtà wọ̀nyí òun ni mo máa ń wọ̀.

Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń jẹ ní ọ̀sán, kì ó dúró sójú kan tàbí kí ó jẹ́ ohun kan ṣoṣo ni mo máa ń jẹ ní ọ̀sán ní ojoojúmọ́. Tí ó bá jẹ́ ọjọ́ ajé ni ìbéèrè yìí wà fún. Ni ọjọ́ ajé, ìrẹsì ni mo máa ń jẹ ní ọ̀sán nítorí pé tí mbá ti jí ní, àá, ní, ẹ́, ọjọ́ ajé, ìrẹsì ni mo máa ń sè tí mo sì máa ń gbé lọ sí ibi iṣẹ́. Èyí ló fi jẹ́ pé ìrẹsì ni mo máa ń jẹ ní ọ̀sán ní ọjọ́ ajé. Tó bá ti jẹ́ ọjọ́ ìṣẹ́gun ni, ẹ̀wà òhun ni mo máa ń jẹ ní ọ̀sán ní ọjọ́ ìṣẹ́gun. Ni ọjọ́rú, ọ̀sán ọjọ́rú, iṣu ni mo máa ń jẹ ní ọ̀sán ní ọjọ́rú. Tó bá ti di Ọjọ́bọ̀ ọ̀sán Ọjọ́bọ̀ kìí ṣe isu ni mo máa jẹ mo máa jẹ spaghetti òhun ni mo máa jẹ ní Ọjọ́bọ̀. Bá tì di ẹtì, ìrẹsì àti ẹ̀wà alásèpọ̀, òun ni mo máa ń jẹ ní ọjọ́ ẹtì. Tó bá ti di àbámẹ́ta, mo máa jẹ àkàrà àti ògì, òun ni mo máa fi ń ṣe oúnjẹ ọ̀sán ní ọjọ́ àbámẹ́ta. Tó bá ti di ọjọ́ àìkú, ìyẹn ọjọ́ ìsinmi, ẹ̀n, nǹkan tí mo bá ti jẹ ní àárọ̀ kì í ṣe ohun ni mo máa jẹ ní ọ̀sán. Ni ọ̀sán àìkú, kí, ẹ̀n, búrẹ́dì, òun ni mo máa ń jẹ ní ọ̀sán. Búrẹ́dì àti àkàrà, òun ni mo máa ń jẹ ní ọ̀sán ọjọ́ àìkú. Àwọn oúnjẹ wọ̀nyìí, òun ni mo máa ń jẹ ní ọjọ́ àìkú bí ìbéèrè náà ṣe bèrè lọ́wọ́ ọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí ọdẹ rí ní bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ní ìgbà tí mo wà ní ilé ìwé gíga yunifásítì, ní mo lọ sí ọdẹ pẹ̀lú nkan nínú àwọn ọdẹ tí ó ń gbé ní abúlé tí ilé ìwé gíga náà wà. Ni ìgbà tí ó di òwúrọ̀ ọjọ́ yìí ni ọdẹ yìí sọ pé òun fẹ́ lọ sínú igbó láti lọ dẹ ẹran. Mo bá sọ fún pé kí ó jẹ́ kí a jọ lọ nítorí pé mo fẹ́ ní ìrírí bí a ṣe ń ṣọdẹ. Ni ọjọ́ náà ló bá ni kí a lọ. Ni mo bá gbé àdá àti ọ̀bẹ ló n bá mú ìbọn ọdẹ rẹ̀ dà ní. Ni mo bá wọ aṣọ ni mo bá gba igbo ọdẹ lọ. Nígbà tí a dé inú igbó ọdẹ, oríṣiríṣi ẹranko òun ni a bá pàdé níbẹ̀. A rí ejò tí ó gba orí ẹsẹ̀ ọdẹ náà kọjá. Ori ló yọ ọdẹ náà, mi bá fi àdá sá ẹsẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ó tètè yọ ẹsẹ̀ rẹ̀ kúrò. Ada mi ba ejò yìí ó ṣẹ pàá lẹ́sẹ̀kẹsẹ̀. Ọdẹ náà sọ pé òun ti rí ejò náà, òun fẹ́ yìn ibon lu. Mi bá máa gbìyànjú láti fi àdá gé. Ṣùgbọ́n mo sá gé e mo pa. Nígbà tí a kúrò ní ibi tí òkú díẹ̀ kí n fi àdá gé ẹsẹ̀ ọdẹ, ni a bá rí òkété ní ibi tí ó ti ń jẹ nnkan oko. Ni mo bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ gbá ẹ̀yìn rẹ̀, ni mo fi àdá sí ẹ̀yìn rẹ̀. Ni òkété náà bá kú. Òkété yìí ó tóbi lọ́pọ̀lọ́pọ̀. Inú ọdẹ tí a jọ lọ sí, igbo ọdẹ yìí inú rẹ̀ dùn. Nígbà tí ó rí pé mo bá òun pa, ẹ́, òkété yìí, láì ṣe pé òun ń fi ọta inú ibọn òun ṣòfò. Nígbà tí a dẹ igbẹ́ náà síwájú díẹ̀ ni a rí ìgalà pẹ̀lú ọmọ rẹ̀ kékeré kan. Ìgalà yìí ó tóbi lọ́pọ̀lọ́pọ̀. Nígbà tí a sì rí i, ọdẹ náà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ibi tí ìgalà yìí kò ti ní rí i ló na ìbọn si ló ta á ní ibọn. Bẹ́ẹ̀ni, ìgalà yìí kú. Ni a bá gbé ìgalà náà. Ni mo sáré tẹ̀lé ọmọ ìgalà náà ni mo fi àdá sí ẹsẹ̀ rẹ̀. Bí ọmọ náà ṣe ṣubú sílẹ̀ tí kò lè sáré náà níyì. Mo bá tẹ̀lé, mo gbé ọmọ rẹ̀. Bí èmi àti ọdẹ yìí ṣe padà wá sí inú ìlú nìyí. Nígbà tí a ṣe tán ni ọdẹ yìí bá gbé òkété, ló bá gbe fún mi pé kí n máa gbe lọ sí ilé mi. Ni òun bá gbé ìgalà tó jẹ́ ìyá, ẹ́ẹ́, titi eleyi tówà lọ́wọ́ mi ni ó bá gbe lọ sí ilé rẹ̀. Nítorí náà ìbéèrè sí, ẹ́ẹ́, ìdáhùn sí ìbéèrè yìí ni pé mo ti lọ ṣọdẹ rí.

Mo jẹ olùkọ́ ní ilé ìwé girama tí ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà, níbí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́, ẹ kò yẹn ò ṣòrò rárá. Ẹ tí ìgbá ti ń bà wa ní ilé ẹ̀kọ́, tí mò ń kọ́ àwọn akẹ́kẹ̀ lọ́, akẹ́kọ̀ọ́ lọ́wọ́. Tí mo bá mú fóònù mi lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ní mo ti ń kọ́ àwọn ọmọ, tí fóònù mi bá dún, mi ò kín gbé. Nítorí pé mo ti máa pa fóònù náà ní ẹnu mọ́. Èyí táwọn olóyìnbó pè ní silent mode mo ti máa fi sí i. Nítorí kí ó má bá yọ mí lẹ́nu nígbà tí mo bá ń kọ́ àwọn ọmọ. Nítorí èyí kò ṣòro fún mi láti máa gbé fóònù lọ sí, yàrá ìkẹ́kọ̀ọ́. Nígbà tí mo bá sì padà sí, ọ́fíísì mi, mo sì máa pe ẹni tí ó pè mí ní àsìkò tí mo wà ní yàrá ìkẹ́kọ̀ọ́. Tí àwọn akẹgbẹ́ mi tí a jọ wà nínú ọ́fíísì, tí ọ bá wà nígbà tí, ago mi ti ó dún, tí mo sì rò pé wọ́n ń fún mi jomi torọ̀rọ̀ tí ó sì máa n, tí ó sì máa dá mi lẹ́kun tàbí tí ó máa dí mi lọ́wọ́ láti dáhùn fóònù mi, màá dìde, màá bọ́ sí ìta ní ibi tí kò fi bẹ́ẹ̀ sí ariwo tàbí tí kò sí ariwo rárá. Màá sì gbé fóònù mi náà, màá sì bá ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀, màá sì bá ẹni náà sọ̀rọ̀. Ẹ, àwọn ọ̀nà wọ̀nyí, òun ni mo máa ń gbà dáhùn fóònù mi ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe, ṣùgbọ́n ó dá lórí ohun tí mo máa fẹ́ tún ṣe. Fún àpẹẹrẹ, àwọn nǹkan tí mo mọ̀ bí wón ṣe ń tún ṣe nìyí. Àkọ́kọ́, àga tàbí tábìlì. Well, mo lè tún àga tàbí tábìlì ṣe. Tí nǹkan nínú ẹsẹ̀ àga tí ó bá yẹ̀, tàbí tí apá rẹ̀ tí ó bá yè. Àwọn àga tí a fi igi ṣe, òun ni mò ń sọ̀rọ̀ ni pa rẹ̀. Màá mú ìṣó àti òkúta tí mo lè fi gbá ìṣó náà, mo sì máa wo ibi tí ẹsẹ̀ rẹ̀ ti yẹ̀. Tí ó bá nílò ká fi igi kí a fi gba lẹ́gbẹ̀ẹ́, màá sì mú igi náà àti ìṣó àti òkúta tàbí irin mìíràn tí ó le láti lè fi gbá ìṣó náà wọlé. Màá sì fi ṣe dáadáa tí màá sì gbà kí ó sì dúró. Tí ó bá jẹ́ tábìlì náà ní, ní ẹsẹ̀ rẹ̀ kan tàbí méjì tí ó yẹ̀ kúrò níbi tí a ti ṣe, ẹ̀, màá mú ìṣó tí ó dúró dáradára àti òkúta tàbí irin tàbí hammer tí a lè fi gbá. Màá sì fi igi, tí ó bá nílò igi láti fi gba lẹ́gbẹ̀ẹ́, màá fi ṣe. Màá sì fi hammer àti ìṣó yìí, màá sì fi, ẹ́, gbá àwọn igi yẹn mọ́ra kí gbogbo rẹ̀ kí ó lè dúró. Yàtọ̀ sí, ẹ́, ẹ́, àga àti tábìlì tí mo mọ̀ bí a ṣe ń tún ṣe, ẹ́, mo tún lè ṣe ìmọ̀, ẹ́, ẹ̀rọ alágbèéká. Tí ẹ̀rọ alágbèéká tí ó bá bàjẹ́, ẹ́, tí yálà, tí ó bá jẹ́ pé ibi tí a ti máa ń fi agbára sí, ẹ́, bátìrì rẹ̀ ni, ẹ́, mo mọ̀ bí a ṣe ń ṣe àti bí a ṣe ń tú. Yàtọ̀ sí èyí, ẹ́, ẹ̀rọ ayárabíàṣá, ẹ́, tàbí laptop tí ó bá bàjẹ́, ẹ́, mo mọ̀ bí a ṣe ń tún ṣe. Tí ó bá jẹ́ pé se lo rora ń yọ tí kò, ẹ́, ṣare dáadáa bí ó ṣe yẹ kó ṣe, tàbí tí ó bá ní wàhálà kan tàbí èémí tàbí nǹkan tó ń gbé e dúró tí ó bá kán, ẹ́, mo mọ̀ bí a ṣe ń tú u àwọn nǹkan wọ̀nyí ṣe. Ẹ̀yàtọ̀ sí èyí, tí ìwé bá ya, tí gbogbo ẹ̀yìn rẹ̀ tí ó ya pátápátá, ẹ́, mo mọ ọ̀nà tí a lè fi tún ṣe tí yóò dúró dáradára. Tí a lè mú ìwé mìíràn tí a máa fi sí ẹ̀yìn rẹ̀ tí ó sì máa dúró gé, ẹ́, déédé bí ó ṣe wà tẹ́lẹ̀ tí ó sì máa dàbí tuntun bí ẹni pé ṣé ni wọn ṣẹ̀ṣẹ̀ ra ìwé náà. Nítorí náà, mo mọ̀, opọ̀lọ́pọ̀ nǹkan tí ènìyàn lè tún ṣe. Ẹ́, kí ó má ya ya ya ní lẹ̀ ẹnu pé tí kálámù tí kò bá kọ dáradára bí ó ṣe yẹ kó kọ, mo mọ̀ bí a ṣe tún lè tún ṣe tí yóò máa kọ dáradára. Àwọn nǹkan wọ̀nyí ni mo mọ̀ bí a ti ń tún ṣe.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà mú àwọn ẹ̀rọ tuntun wá. Fún àpẹẹrẹ, tí mo bá ní nǹkan tí mo fẹ́ ṣe tí mo sì nílò ẹ̀rọ tuntun fún irú nǹkan bẹ́ẹ̀, mo máa lọ sí yàrá ìkàwé, màá wo ìwé tí ó sọ̀rọ̀ nípa ohun tí mo fẹ́ ṣe. Màá sì ka oríṣìíríṣìí ìwé nípa rẹ̀. Tí mo bá sì rí pé àwọn ìwé tí mo kà wọ̀nyí kò ràn mí lọ́wọ́ láti mú èrò tuntun tí ó yẹ wá, màá lọ sí ọ̀dọ̀ àwọn tó ní ìrírí ju mi lọ. Bóyá àwọn ọ̀gá mi ní ẹnu iṣẹ́ tàbí àwọn òbí mi tàbí ẹ̀gbọ́n mi tàbí ẹni tí ó jù mí lọ dáradára tí ó sì ní ìrírí ju mi lọ, màá lọ bèrè lọ́wọ́ rẹ̀ nípa ohun tí mo fẹ́ ṣe. Bóyá yóò ní ìrírí tí ó lè ràn mí lọ́wọ́ láti lè mú ero tuntun wá kí n lè ṣe ohun tí mo fẹ́ ṣe ní àṣeyọrí. Yàtọ̀ sí èyí, ẹ̀rọ ayélukára ni ọ̀nà mìíràn tí mo lè gbà láti mú ero tuntun wá. Fún àpẹẹrẹ, tí mo bá fẹ́ ṣe nǹkan tí mo rí pé mo nílò ero tuntun, mo lè lọ sí orí YouTube láti lè wo, ẹ́, ohun tí àwọn ènìyàn tí wọ́n ti ṣe, fọ́nrán tí wọ́n ti fi sórí YouTube nípa ohun tí mo fẹ́ ṣe yìí. Bí ó bá jẹ́ pé oúnjẹ ni mo fẹ́ ṣe ni tàbí mo fẹ́ kọ́ akẹ́kọ̀ọ́ ní nǹkan tàbí òmíràn tí mo sì nílò ero tuntun láti ṣàlàyé rẹ̀ fún àwọn ọmọ wọ̀nyí kí ọ̀rọ̀, kí nǹkan tí mo fẹ́ kọ́ wọn kí ó bá lè yé wọn dáradára, màá lọ sí orí YouTube náà, màá sì wo àwọn fọ́nrán tí wọ́n fi síbẹ̀ kí mo bá lè rí ero tuntun láti fi kọ́ wọn dáradára. Yàtọ̀ sí èyí, mo sì lè lo AI láti fi mọ ero tuntun. Fún àpẹẹrẹ, mo lè lọ sórí ChatGPT láti lè fi síbẹ̀ pé ọ̀nà wo ni mo lè gbà láti lè ṣe nǹkan báyìí, báyìí, báyìí láti lè ṣe kí ó dára kí ó sì yọrí sí rere. Ẹ̀, ChatGPT náà ó lè fún mi ní àwọn nǹkan tí mo lè lò tàbí àwọn ìwé tí mo lè kà tí ó lè ràn mí lọ́wọ́ láti lè mú ero tuntun wá láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ̀, nípa ri parí, mo sì lè lọ sórí Google kí n ṣifi sórí rẹ̀ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe, ero tuntun wo òun ni mo lè, ni mo lè rí. Ẹ̀, òun náà sì lè fún mi ní àwọn nǹkan tàbí méjì tí mo lè pa méjì pọ̀ mọ́ ẹ́ta kí n sì lè mú ero tuntun wá tí ó lè wúlò fún ohunkóhun tí mo bá fẹ́ ṣe ní àkókò náà. Àwọn ọ̀nà báyìí, ẹ́, òun ni mo máa ń lò láti mú àwọn ẹ̀rọ tuntun wá. Mo sọ pé ìwé kíká ó jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹ̀, àwọn tí ó jù mí lọ tí ó ní ìrírí ju mi lọ ni ìkejì. Ẹ̀, orí ẹ̀rọ ayélujára tí a máa ń fi fọ́nrán sí YouTube òun ni ẹlẹ́ẹ̀kẹta. Mo lè sọ pé AI ChatGPT òun ni ẹlẹ́ẹ̀kẹrin. Ẹ̀, ẹlẹ́ẹ̀kàrún tí ó parí rẹ̀ òun ni Google tí mo lè wá lórí rẹ̀.

Ọ̀sẹ̀ tí ó kọjá, òun ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ girama ní ilé ìwé ìjọba tí ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà gbogbo, má sọ pé ọ̀s-- ọ̀sọọ̀sẹ̀ ni a máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́. A kò le lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ láti kọ́ àwọn ọmọ láì kọ́kọ́ ṣe ìgbékalẹ̀ iṣẹ́ kí a sì fún àwọn olórí wa kí wọ́n bo-bọwọ́lú kí a tó lè lọ kọ́ àwọn ọmọ pẹ̀lú rẹ̀. Ní bíi ọjọ́ mẹ́rin sẹ́yìn, òun ni mo bẹ̀rẹ̀ sí ṣe ìgbékalẹ̀ iṣẹ́ tí ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí. Nítorí pé tí o bá fẹ́ kọ́ ọmọ bí mo ṣe sọ tẹ́lẹ̀, o nílò láti kọ́kọ́ gbé ìgbékalẹ̀ iṣẹ́ rẹ̀ ná. Mo bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́rin sẹ́yìn. Ní ìgbà tí mi ò lè parí rẹ̀, ọjọ́ mẹ́ta sẹ́yìn mo tún tẹ̀ síwájú. Èní, òun ni mo parí ìgbékalẹ̀ iṣẹ́ tí mo máa kọ́ àwọn ọmọ wọ̀nyí ní ọ̀sẹ̀ tí a bẹ̀rẹ̀ lónìí.

Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun ni mo máa ń ṣe láti tayọ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ. Ẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé mo máa ń tètè ń dé ibi iṣẹ́. Ẹ̀ fún ẹni tí ó bá fẹ́ tayọ ní gbogbo iṣẹ́ tí ó bá ń ṣe, ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó máa ń tètè dé ibi iṣẹ́ ní ìgbà tí ó yẹ kó dé ibi iṣẹ́. Ẹ̀ tí wọ́n bá ní kí a dé ní ago méje àbọ̀, ẹ̀ kí ago méje tó lù, èmi ti dé ibi iṣẹ́ ní tèmi. Ẹ̀ èyí ó wà lára ǹkan àkọ́ pàtàkì tó ṣe gbòógì tí ó máa ń jẹ́ kí n tayọ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ. Lẹ́yìn èyí, òun ni pé gbogbo ara òun ni mo máa fi ń ṣiṣẹ́. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ tí mo sì ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìyàrá ìkẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀ gbogbo ara ni mo máa fi ń ṣe iṣẹ́ náà. Mo sì rí àwọn ọmọ tí mò ń kọ́ wọ̀nyí gẹ́gẹ́ bí ọmọ mi. Ẹ̀ ìyí ó jẹ́ kí ìtara iṣẹ́ náà kì ó wà ní ara mi dáradára. Mo máa ń kọ́mọ pẹ̀lú gbogbo ara mi àti bí òye náà ṣi ṣe iye mi. Yàtọ̀ sí èyí, tí bá ń kọ́ àwọn ọmọ wọ̀nyí, ẹ̀ mo máa ń fi èdè abínibí wọn mo máa fi ń ṣàlàyé nǹkan tí mo bá ń kọ́ wọn kí ó bá lè yé wọn dáradára kí ó má dàbí ẹni pé nǹkan àjòjì òun ni ẹ́ mò ń kọ́ wọn. Ti ìyí ni àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi kì í ṣe nítorí pé èdè Gẹ̀ẹ́sì pọ́ńbélé ni àwọn máa fi ń kọ́ àwọn ọmọ yìí. Bọ́yá ó yẹ àwọn ọmọ wọ̀nyí tàbí kò yé wọn, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi wọ́n kò bìkítà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ tí tèmi ni, ẹ̀ mo rò rò pé ó yẹ kí àwọn ọmọ wọ̀nyí kí nǹkan tí à ń kọ́ wọn kí ó yé wọn yékéyéké. Nítorí náà, òun ni mo ṣe ń fi èdè abínibí wọn tí mo sì fi ń kọ́ wọn. Ǹkan yìí ó tún jẹ́ kí ẹ̀ mo tayọ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tí ajọ wa ní ibi iṣẹ́. Yàtọ̀ sí àwọn ǹkan méjì tí mo ti sọ́ síwájú tí mo sọ pé alákọ̀ọ́kọ́ ni pé mo tètè máa ń dé. Ẹlẹ́ẹ̀kejì òun ni láti lo èdè abínibí láti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ àwọn ǹkan wọn yìí. So lẹ́yìn àwọn méjì tí mo ti sọ̀ lẹ́yìn wọ̀nyí òun ni pé ẹ̀ mo máa ń bá àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ṣeré lọ́pọ̀lọpọ̀ mo sì fẹ́ràn wọn. Nítorí náà tí mo bá ní ìdojúkọ kan tàbí òmíràn, mo máa lọ ṣọ̀dọ̀ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi láti gba ìmọ̀ràn. Ẹ̀ àwọn ìmọ̀ràn yìí tí wọ́n bá fún mi, òun ni mo máa lò láti fi ṣe iṣẹ́ mi. Èyí sì ń jẹ́ kí n tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ní ń ìpínlẹ̀ Ọ̀yọ́ tí, tí ìjọba. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ní ojoojúmọ́. A-- gẹ́gẹ́ bí olùkọ́, a, a ní láti máa kọ ohun tí a bá fẹ́ kọ́ àwọn ọmọ sílẹ̀ láti máa ṣe ìpín sí rẹ̀ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Fún àpẹẹrẹ, ohun tí mo bá fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀, mo ti gbúdọ̀ kọ wọ́n sílẹ̀. Tí ó bá jẹ́ pé ẹ́ẹ̀mẹ́rin tàbí ẹ̀ẹ̀mẹ́ta ni mo máa lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọn ní ọ̀sẹ̀, mo gbúdọ̀ kọ́, mo gbúdọ̀ kọ nǹkan tí mo fẹ́ kọ wọn sílẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta. Tí mo bá fẹ́ lọ ní ọjọ́ ajé, màá kọ nǹkan tí mo fẹ́ kọ wọn sílẹ̀ ní ọjọ́ ajé, màá kọ ó. Tí mo bá tún fẹ́ lọ ní ọjọ́ ìṣẹ́gun, nǹkan tí mo fẹ́ kọ́ wọn ní ọjọ́ ìṣẹ́gun, màá tún kọ ọ́ sílẹ̀. Tí mo bá fẹ́ tún kọ́ wọn ní ọjọ́ ẹtì, nǹkan tí mo fẹ́ kọ́ wọn ní ọjọ́ ẹtì, màá tún kọ ọ́ sílẹ̀. Nígbà tí a bá kọ tán, màá sì lọ fún ọ̀gá ilé ìwé wa kí ó wò ó, kí ó kà á, kí ó sì bọwọ́ lu. Nígbà tí ó bá bọwọ́ lu tán, lẹ́yìn náà ni mo ṣì máa mú ìwé náà lọ sí yàrá à ìkẹ́kọ̀ọ́ láti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ìwé mi. Yàtọ̀ sí èyí, ẹ ìwé tí a máa ń kọ orúkọ àwọn ọmọ sí láti lè jẹ́ kí a mọ ọmọ tí ó wá sí ilé ìwé tàbí ọmọ tí kò wá sí ilé ìwé, ẹ ìwé yìí tún ni ìwé tí mo máa ń kọ. Tí àwọn ọmọ bá ti wá sí ilé ìwé, màá sì lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọn láti lè wo àwọn tí ó wá sí ilé ìwé ní ọjọ́ náà láti lè kọ orúkọ wọn sílẹ̀. Ẹ tí bá tún di ọ̀sán, màá tún padà lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọn láti lè wo àwọn ọmọ tí ó ṣì wà ní ilé ìwé ní àsèkù náà, ẹ ìbá tú kọ orúkọ wọn sílẹ̀. Àwọn ọ̀nà mọ yìí ni mo máa ń gba kọ̀wé pẹ̀lú ọwọ́. A-- síwájú sí ọ̀nà mìíràn tí mo máa ń gba kọ ìwé pẹ̀lú ọwọ́, òun ni nígbà tí a bá ṣe ìdánwò fún àwọn akẹ́kọ̀ọ́ wa. Tí wọ́n bá ṣe ṣe ìdánwò náà tán, a máa bẹ̀rẹ̀ sí ní bu ọwọ́ lu ìwé náà láti lè mọ̀ bóyá àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí, bóyá wọ́n gba ìbéèrè tàbí wọ́n kò gba ìbéèrè náà. Nígbà tí a bá bu wọn òòlù tán, a sì máa fún wọn ní máàkì tí ó yẹ sí nǹkan tí wọ́n kọ̀, a sì máa kọ ọ́ sínú ìwé. Lẹ́yìn èyí, tó bá di ọjọ́ ẹtì ní òpin ọ̀sẹ̀, a máa kọ ìwé mìíràn tí àwọn olùgbà máa ń pè ní dáyárì. Ìwé yìí, òun ni gbogbo nǹkan tí a bá kọ́ wọn ní ọ̀sẹ̀, a máa kọ ọ́ sínú ìwé yìí pé, "Mo ti kọ àwọn akẹ́kọ̀ọ́ ní nǹkan báyìí, nǹkan báyìí àti nǹkan báyìí." Àwọn ìwé wọ̀nyí, òun ni mo màá ń kọ ní àkótó. Nígbà tí a bá dé ibi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù, a máa kọ orúkọ wa sí inú ìwé, ẹ láti fi hàn pé a wá sí ibi iṣẹ́. Nígbà tí a bá kọ orúkọ wa tán, níwaju orúkọ wa, a bọ ọwọ́ lu ìwé pé a ti dé. Nígbà tí ó bá tún di ọ̀sán, lẹ́yìn ìgbà tí a bá ṣiṣẹ́ tán ní ago méje ọ̀sán, a tún padà lọ sí ibi tí a ti kọ orúkọ wa ní òwúrọ̀, a tún lọ kọ àsìkò tí a kúrò ní ilé ìwé. Níwaju àsìkò náà, a tún bu ọwọ́ lu ìwé pé a ti kúrò ní ibi iṣẹ́. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gba kọ̀wé pẹ̀lú ọwọ́. Kí n mo bá tún fi díẹ̀ sí inú, ọwọ́ ọ̀tún, òun ni mo máa ń lò láti fi kọ ìwé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn míì ni ó ń lo ọwọ́ òsì. Àwọn ẹlòmíràn, wọ́n sì ní ẹ̀bùn láti fi ọwọ́ méjèèjì kọ ìwé. Ṣùgbọ́n ní tèmi, ọwọ́ ọ̀tún òun nìkan ni mo máa fi ń kọ gbogbo ìwé mi.

Mo ti rìn irìnàjò lọ sí ìlú mìíràn rí. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ni mo ti rìnrìn àjò lọ sí. Ehn, mo máa sọ díẹ̀ ní inú àwọn ìlú náà. Ni àkọ́kọ́, ní ìgbà tí mo jáde kúrò ní ilé ìwé girama ní bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. Ehn, nígbà náà mo wà ní ìlú Àkúrẹ́. Mo sì wá ọ̀nà láti rí, ehn, admission sí, ehn, ilé ìwé gíga tí wà ní Benin, ní ìpínlẹ̀ Odọ́, ní orílẹ̀ èdè Nàìjíríà. Nígbà náà, òní mo rìnrìn àjò lọ sí ìlú Benin láti lọ ṣe ìdánwò ilé ìwé gíga yìí kí mo ba le ráyè wọlé síbẹ̀. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa rìnrìn àjò lọ sí ìlú tí kìí ṣe ilẹ̀ Yorùbá, òní èyí. Ṣùgbọ́n mi ò rí, ehn, mi ò ráyè wọlé síbẹ̀ ní àsìkò náà. Mo wọlé sí ilé ìwé gíga mìíràn. Ilé ìwé gíga mìíràn tí mo wọlé sí, ehn, ìyẹn wà ní Àkùngbá, Àkókó, ehn, ní ìpínlẹ̀ Ọndọ́. Ibẹ̀ ni ìlú mìíràn tí mo tu rìnrìn àjò lọ. Lẹ́yìn èyí, nígbà tí mo parí ilé ìwé gíga ti yunifásítì tí mo sì fẹ́ di àgùnbánirọ̀. Ehn, ètò àgùnbánirọ̀ ní orílẹ̀ èdè Nàìjíríà, ó jẹ́ ètò tí ó ṣe dandan fún àwọn tí ó bá jáde ní ilé ìwé gíga tí ọjọ́ orí wọn kò bá tí tó ọgbọ̀n ọdún. Tí ọjọ́ orí wọn bá ti tó ọgbọ̀n ọdún, wọn kò ní lè ṣe àgùnbánirọ̀. Ṣé àgùnbánirọ̀ yìí, ehn, ó ṣe dandan fún àwọn tí ó bá jáde ní ilé ìwé gíga. Ehn, àgùnbánirọ̀ yìí òní mo ṣe ní bí ọdún mẹ́wàá sẹ́yìn ó lé díẹ̀ tí mo sì rìnrìn àjò lọ sí ìlú Enugu ní ilẹ̀ àwọn Igbò. Ibẹ̀ ni rìnrìn àjò mi tí mo tún lọ sí ìlú mìíràn. Nígbà tí mò ń lọ oríṣiríṣi ìlú ni mo pàdé. Ehn, mo pàdé ìlú Epoma, ìlú Agbọ̀, Asaba, ehn, tí mo tún, mo tún pàdé, ehn, Onitsha, Awka, Nine Mile kí mo tó wá dé Nsukka ní Enugu níbi tí a gbé mi lọ láti lọ ṣe àgùnbánirọ̀ fún ọdún kan. Ọ̀pọ̀lọpọ̀ ìlú mìíràn òní mo tún tu àrìnrìn àjò lọ. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Ìbàdàn láti ìlú Àkúrẹ́, ìlú Abẹ́òkúta mo ti rìnrìn àjò lọ bẹ̀. Ehn, Ìlọrin mo ti rìnrìn àjò lọ bẹ̀ àti àwọn ìlú mìíràn tí mo gbagbé láti dárúkọ nísìnyí. Nítorí náà mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáradára.